Mo rántí ìgbà kan, mo fẹ́ ra nǹkan lórí òpó Facebook. Nítorí ìgbà àkọ́kọ́ mi ni, mi ò mọ̀ ń pa rẹ̀ dáradára. Mo kó ṣọ́wọ́ ẹni tó lù mí ní jìbìtì. Ìgbà yẹn, mo fẹ́ràn ra ẹrọ to ma n mu oúnjẹ tutu, ti a le fi fi oúnjẹ pamọ́ bí ó ṣe ṣẹlẹ̀ re, ìgbà tí mo ba ẹ́niyẹn sọ̀rọ̀, mo rí pé owó tan ń ta nǹkan yẹn ó lọlẹ̀, ó já wálẹ̀ sí iye tan ń ta níta. Ṣùgbọ́n ara kò fu mi nítorí pé ìgbà àkọ́kọ́ mi niyẹn. Mo ṣà ń ba ẹ́niyẹn sọ̀rọ̀, ìgbà tí mo tun wá rí pé ohùn obìnrin ni. Ọkan mi tun wa balẹ̀ diẹ bí ó ṣe ni n sanwó pé ọjà mi ló kù, torí ọdọ ẹni tí mo ti fẹ́ ra nǹkan yẹn kò sí ní Ìbàdàn. Ó ní ìlaro lọ́dọ̀ tòun. Ṣùgbọ́n torí pé èmi ò ní òye bí wọ́n ṣe ń ra nǹkan lórí òpó Facebook, mo san owó díẹ̀ fún un. Láì tíì rí ọjà, mo san owó fún un. Ìgbà tí màá san owó fún un, ó yà mí lẹ́nu. Ọjà fẹ́ dé, ọjà fẹ́ dé, ọjọ́ kìn-ín-ní, ọjọ́ kejì. Ọjọ kejì, torí a saa n pa ara wa, a n pe ara wa lọpọlọpọ ìgbà. Ọjọ́ kejì mo sá pè pé kí ló ń ṣẹlẹ̀ arábìnrin ló ni ẹ́n, awakọ̀ tó ń gbé wá, gbé kiní wá, ọlọ́pàá ti mu, ó ti wà ní atimọ́lẹ̀ ọlọ́pàá. Pé ẹ kí ń san owó díẹ̀ kan tun fi gbá a, kó fi kúrò lọ́dọ̀ ọlọ́pàá. Èmi ò dẹ mọ̀ pe wọn n gbá mi, mo tún ń fún un ní ẹgbẹ̀rún márùn-ún. Ìgbà tí màá padà mọ̀ pe wọn ti gbá mi, torí lẹ́yìn ọjọ́ mẹ́ta ọjà yẹn ò padà dé. Ìgbà tó wá yá, mo wá wò pé, bóyá kí n wulẹ̀ lọ ba ẹ́niyẹn fúnra mi, torí èmi ò tí mọ̀ọ́ pe wọn n gbá mi. Pé kí n lọ bá ènìyẹn fúnra mi. Ó tún wá ní kí n wọkọ̀ wá sí ìlàro lọhunlọhun, mo tún wá wáwó, mo tún wọkọ̀ lọ. Bí mo ṣe rí pé, bó ṣe kẹ́fììn pé mo ti fẹ́ dé ìlàro, bó ṣe, bó ṣe sálọ niyẹn tí ó gbé ìpè mi mọ́. Mo ń tà àtẹ̀jíṣẹ́ sí i lórí WhatsApp kò dáhùn mọ́. Mo wa wo pe a ṣé mi ti kó ṣọ́wọ́. Ọlọ́run wá ṣehun, ọlọ́kadà kan lọ́nà bẹ ló wá rán mi lọ́wọ́. Òun ló mú mi lọ ilé ìtura ya ní, ya, ní ìlàro. Ìgbà tí mo dé bẹ́ẹ̀, òun ló mú mi lọ. Ìdí òrókò ni ibi tí ògùn yẹn wà. Ìgbà tí mo ṣàdé bẹ́ẹ̀, ọlọ́kadà ló mú mi lọ ilé ìtura kan n bẹ́ẹ̀ tí mo sùn mọ́jù ìbẹ̀. Mo ti jẹun. Òun ló dárí mi níbi tí wọ́n ti ra oúnjẹ ṣe gbogbo ẹ. Inú mi dùn n gbá yẹn torí tí ò bá sí ìrànlọ́wọ́ ọlọ́kadà yẹn, mi ò bá sọnù.